Ọjọ́ wo ni nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, óun náà ni ọjọ́ Jímọ̀. Torí pé ó ń lọjọ́ tó jẹ́ pé mo ní ìsimi, óun sì lọjọ́ tó jẹ́ pé màá lọ jọ́sìn. Ó tún jẹ́ ọjọ́ pé te àwọn tí ó, àwọn ọ̀rẹ́ mi tá jọ rí ra, a péra wa, a sì jẹ ọ̀sọ̀rọ̀ síra. Ọjọ́ ni tójọ́jọ́ tó jẹ́ pe o wúlò púpọ̀ ó sì ṣe àǹfààní.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun ti ń dé nísìnyí torí òjò ti lọ, tó ojo ba sì lọ báyìí. Ọjà tuntun máa ń dé. Kódà tẹẹ bá dé inú ojà ìlú mii, ẹ́ rí pé ẹwà dáńtà ní ọgbọn ọgọrun méjì, mẹ́ta, ó ti d'ọgọrùn kan níìsín. Tọ̀ bó se.

Ṣé o máa ń gba àwọn ìmẹ́lì àìwúlò? Kí ni wọ́n fi ìmẹ́lì àìwúlò ṣe? Kódà èyí tó wúlò gan-an kí n tó lè lọ báyẹn pé kò fún mi ní imọ̀ràn, màá kọ́kọ́ mọ ẹni tí ń ṣe náà. Ìmọ̀lẹ́ tó jẹ́ pé èyí tó wúlò lè mi máa n gbọ́. Eyí tí o bá tí wúlò báyìí, kò sí ohun tí mo fẹ́ fi ṣe. Ilẹ̀ ayé yìí, igi tíbí ti àfẹ́, èyí tó bá wúlò ni tó ṣe, tó ṣe han. Ó sì wúlò fún mi lẹ́mi mọ́n.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè ǹkan? Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè ǹkan ni pé mo máa ń ní sùúrù, mo sì máa ń ní ì-ìfọ̀kànbalẹ̀. Wọ́n tún wáa wowo lọ ṣe, torí tí ẹ máa ń dúró dè ǹkan tí o bá ní sùúrù, akàn lọ bọ́ sọ wọ́n ni a lọ ṣe ǹkan mì ti o ye kí ó ṣe.

Mọnmáa ń ṣe kí n tó lọ sùn, mo máa ń ka ìwé, mọ́ sì máa ń ka kùránì, máa wá pa iná, gbogbo window náni máa dé torí pé kí ni? Kí le bàá ri orún gidi sun ko ma jẹ́ pé èèyàn ò lọ se oùn ti ko yé kó se, nkákán tí eyan ma ṣe kí n tó lọ sùn lẹ́yìn leyin eleyi ko sìn nká mi.

Yara woni ni le re nio feran ju, yara ti mo feran nu ni ile mi ni ibusun Mana me mu kana falo na tuni ki ye aju ko a falo a sọrọ. O ni di ke mu yi o yara yin ta si ta ke yi gaka ri, avi ta ni gaka ta fi ma ta fe bu ba yi ri. Anfani palọ ni, bi yara gaskiya wani onpay mi ju kini, wa sun wa si ji.

Ìrọ̀rí mélòó ni ò máa ń lò? Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Mafiikán ṣori má sì fiíkán sẹ́gbẹ̀ Àmọ́ nígbà mi tí ìyàwó mi bá fẹ́ lò, a fún wín ẹẹ́ ọ̀kan, èmi náà sì lò ẹẹ́ ọ̀kan. Ìrọ̀rí nse oun tí ẹ̀yan ń fi tore bí ẹ́yan fi ń jíṣún ni. Àmọ́ nígbà mí náà, a máa ń fi bẹrẹ lẹ́yìn ẹyẹ àsọ kan ká sì máa fi fẹ́ ṣe.

Ṣé ó máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Ó máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀, kí ó sì ṣì pé ó dára pé ó máa bẹ̀rù torí nínú ìlú wa kò sí òfin. kO ṣi eńi ti ó mọ́, ko ṣeni ti o mo, àmọ́ oyẹ kí ẹeyan tẹ̀lé òfin ìyára ọkọ̀ náà torí kí ni fún orí ara rẹ náà ni tí accident bá ṣẹlẹ̀ ní ìsìn iyan lọnu, ikú dènà to kò sí kó pé yẹn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Tọ́, lẹ́yìn fruit, emi ó tún wa mọ oúnjẹ kankan tó lẹrò fún ìlera, gbogbo oúnjẹ tó wà láwa njẹ bá jẹ amala lá ń jẹ rice náà. Diabetes níkan lán bẹ́ru, K'Ọlọhun mọ jẹ a ní. Wọ́n pè kí èèyàn jẹ oúnjẹ tó lérò fún ìlera, iyẹn o fiì bẹ kan wá.

Kíni o máa ń jẹ ní òwúrọ̀? Tọ, ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀ o pọ̀ púpọ̀. Mo sì wọ̀n láti rice, o fi jẹ wípé ọ fi kan tea, o fi jẹ búrẹ́dì, o fi jẹ sùu. Kò sí èyí te mi ijẹ ní òwúrọ̀ oun tó bá jọni. Àmọ́ bó ṣe wọ̀n òkèlè báyìí èmi báa ń jẹ lówúrọ̀ torí bí kí ni, ọmọ mu nunlè.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméèlì rẹ? Bí mo ṣe máa ń ṣètò àwọn ìméèlì mi ni pé, mo máa ń kọ̀ka lẹ́lẹ̀. Bí mo ṣe máa ń ṣètò àwọn ìméèlì mi, ìméèlì mi ni pé, mo máa ń wo èwo ni ó wúlò, púpọ̀ èwo lóyún mo fẹ́ lò, èwo ni tí kiakia. Kì í ṣe pé mo máa duró, mo máa rìn ká mo máa wo àwọn ohun tí mo fẹ́ ṣe. Kí n tó ní, kí n tó jáde lọ ibi tí mo bá jáde lọ, mo ti máa ń pèsè gbọ̀gbo ẹ lọ́tọ̀ọ̀tọ̀

Ṣo fẹ́ràn coffee tàbí tea? Tea jẹ́ ohun tí mo fẹ́ràn jù, àmọ́ coffee ló dùn jù tán. Ohun tó ṣi jé fẹ́ràn coffee ni pé àìsí owó, ẹni tí ò ni ọ́wọ́ yóò manage oun to bá ní ni. Àmọ́ lóòótọ́ náà ohun tí mo fẹ́ràn jù ni tea, torí pé kíni ohun nì ayẹn lè sáré se, ohun náà ní kòní wàhála kankan tí ènìyàn bá fẹ́ se, ó wà lára àwọn ǹkan tó jẹ́ pé, to bá ti bomi léé náà, ó parí nu oun bàṣẹ lọ́

Ṣé o máa ń ka ìwé? Oṣì ni bí èèyàn o ṣe ní ká ìwé, ìwé wà lára ǹkan tó da, mo ṣì máa ń ka. Mo máa ń ka ìwé fún torí ara mi, torí pé ìwé dá púpọ̀. Amọ ní ìsìn báì tí èèyàn bá dé láti ibi iṣẹ́ tó ti rẹ, asìko dá ti ó ka ìwé nísìínyi. Amọ ki èèyàn ka ìwé, òní máa mú èèyàn déyan gídí, tọ̀bafẹ di ọ̀gá gidi gan, èèyàn ó ka ìwé.

Ṣé ó ní àwòrán lára? Àh! Èmi ṣe ọmọ̀ tá o. Ọmọ̀'tá ní láwòrán lára nínú ìlú mi. Àbáwọn omọ èébó. Àwon omo èébó mo láwòrán lára. Kín mo fẹ́ fi àwòrán ṣe lára, nígbà tí ń ṣe eyan burúkú. Àwòrán gan o máa ń jẹ́ kí àwọn ará àdúgbò mọ̀ wípé a kò omọ òsì lelèyí kí ì sọmọ gidi lelèyí. Bí wọ́n bá fẹ́ ní'yàwó àbí tó fẹ́ lọ́kọ, ta ni ó fún'yán n'yàwó tó bá rí pé èèyàn lawọran lára.

Ṣé o ní àwọn ẹ̀rọ olóńgbò nílé rẹ? Sé o ní àwọn ẹ̀rọ olóńg-olóńgbò-olóńgbò nílé rẹ eleyii ò yé mi mọ̀, no tí ẹ ń sọ. Olóńgbò ni àbi olóńgbò. Emí ò mọ̀ èyí ti ń jẹ́ nínú méjèèjì yii ẹ̀rọ olóńgbò boya redio ni e ń sọ. Ó, mo ní, mo ní nilé mi, ó sì wulo.

Ṣé o ti gun alupùpù rí? Alupùpù; mi ò mọ̀ tí ń jẹ́ bé, mi ò sí lè dáhun, torí pé èmi tí mo gùn ní mọ̀tọ̀ àti kẹ̀kẹ́. Ìtẹ́ wa pẹ̀ la alupùpù yìí kò yé mi, mì o si gbọ́ rí. Bo ya ǹkan ìmi ní, bóyá ǹkan tí ó sì wà tó nẹ́sẹ́sẹrì nítorí ènìyàn kò lè dán mọ́

Báwo ni ìwà ìsọwọ́ rẹ ṣe rí? Ìwà ìsọwọ́ mi ìwà gidi ni ìwà tó sì jẹ kí eyan mú ni. Àwọn yóò wà ọrúkọ, ìwà ọrúkọ táwọn ọrúkọ mi. Bi mo se wà, ìwà ọwọ́ mi dáa, mo sì kó dàá ó jo emí gan lójú. Wọn gbọ́ ara mi dáa, mo sì le defend ara mi ní gbogbo ibi kí ibi. Ìwọ a yóò le à mí yan, èyí ó sá mọ́ ẹni bá ṣe iná. A sì mọ̀ pé bó ni àwọn tó wà nínú rẹ̀, àwọn ọjọ́, bo ṣe ye ko ri nu ìwà mi dára gidigan.

Nígbà wo ni o keyin lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé ó jẹ́ ńnkan tó jẹ́ pé ko pọ̀ ní àdúgbò wa. Mo ti keyiń lọ sí ilé ìkàwé nísinyii o ti to un mẹ́wàá kí n mo fẹ́ lọ síbẹ̀. Kò sí ohun tí mo fẹ́ lọ ṣe torí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ ohun tó ní ọ̀nà èdè ìkàwé. Kò sí mán on hù kàn wa, torí mo fẹ́ lọ, kí ó sì fún ọ.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ni áàpù Silentio àti WhatsApp. Méjèèjì yìí mi ò lè lo ọjọ́ ká kí má wọlé. Bó ti ṣe wá, òun ni tí mo lò jù. Ọ̀nà tí máa fi rọ́ wo náà, àwọn méjèèjì náà ni nítorí pé ó lè rí pé lọ́jà bó padà wọ̀, ó gbádùn lára dá. Àmọ́ Silentio ni mo gbádùn jù nítorí òun bo ṣe wa un, mó wà addictive si gidigan.

Ṣé o mọ n béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Tí n bá lò ó ibí tó jẹ́ pé mí o mọ̀ ọ̀nà, mo sì ti fẹ́ sọ́nu mọ máa ń bérè ọ̀nà gídí gan lọ́wọ́ àwọn ènìyàn. Àwọn èèyàn náà sì máa ń tẹ́lẹ̀ mi. Kò sí ohun tó le è mú ọ́ ṣe wọ́n, ayé ò le. Lọ wa béèrè ọ̀nà ẹlòmíì á tún wọnú mọ́tò, áá tún tẹ̀ lé ọ débi tó ò ń lọ. Tóò.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro èrò ayániba, áyàrabíaṣa? Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro èrò ayániláyà bí a ṣe? Ìṣòro ayárabiyà ayarabíaṣe jẹ́ ǹkan tó jẹ́ pé ìlẹ̀ mọ́ tí máa ń pari ìrẹ̀. Ẹ̀mí náà ní ìmo ìrẹ̀ díẹ̀ n mulọ̀ tó bá ṣe pe ó fẹ́ ju agbarà lò ni kan ní mọ́ mulọ̀ fún àwọn tio túnse àmọ tí o bá ṣe bẹ̀ fúnra mi ní máa tún nkan mi se.

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù gidi koda, ó uń lówa wa jùmọ̀ yìí. Kí máa lọ bí i ṣe, alẹ́ mọ́ wá ń di mú torí pé kíni òtútù lè de ni gba kí gba. Aṣọ òtútù ò jẹ́ kí a tó jẹ́ pé ní nu o su tá wò yìí December. Ẹ̀yan gbọ́rọ̀ ni, ẹyan sì gbọ́dọ̀ kí a yẹ kí a tọ́jú rẹ̀ torí kíni òtútù ń bọ̀ wá, òtútù to si ni agbára ju òtútù lọ.

Ṣé o máa ń ṣeré wádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mi sì ìwádìí wọn torí pé kí ni à kọ́mpìnì gangan ní ó sì ìwádìí gbogbo wọn. Láti ọ̀dọ̀ pólìsì o àti ládùúgbò wọn o àti pẹ̀lú ìwé tí wọ́n bá mú wá, ọ̀ ní kọ́mpìnì fi máa ń ṣe ìwádìí wọn. Alábàáṣiṣẹ́ pọ̀ tèmi tí bá sì ìwádìí wọn tán, ó kàn wọ́n wá ni Tí tèmi ní ká jọ ṣiṣẹ́ pọ̀ ká sì, ká sì mẹ́ṣọ pé iṣẹ́ wa ó dára ó sì yege.

Ṣé o máa ń ṣe yoga? Èèyàn mi ń tẹ̀pé yoga kì í ní jẹ́ yoga. Ó dà pé eléyìí, ìbò yóò rì ju dáadáa pámọ́ tán. Wá sì ń gálẹ́ fẹ́ sọnú nísìyí mọ̀. Yoga yìí tọ̀, bí èmi sì ń gbọ́ èrò bá mi wà lórí ikọ́ àbí tọ́ ń dùn ọ, ẹ̀gbẹ́ wo ni ẹ sọnú pé jẹ́dìí, ká mọ́ wò lé sọnú.

Ṣé o máa ń fín turárì? À, mo ń fín turárì gidi gan, kódà èmi o fi ṣeré. Turárì jẹ́ ǹnkan tó jẹ́ pé, a ó dùn ó sì dá lára ṣàn. Torí ẹ ni èmi dè fi máa ń fín. Bí eeyan bá fin turárì báyìí, yóò máa rìn skẹ́skẹ́ ni, gbogbo ara yóò sì ní ó sì fine. To, kòsí ni bí ó ṣe ní ṣe kó má fín turárì, eyí tó bá jọ̀gún.

Ṣé o mọ ba à ti ń fọn, fọn? Ṣé o mọ bí a ti ń fọn? A ti ń fọn owó yàá ká fọn, à, ọ̀nà ọ̀lẹ ń sọ ní, àbí ò, àbí bá sì ń fọn màálù tán. Ó ní tó jẹ́ pé ǹkan mi ni Yorùbá, èlé jẹ́ ń tẹ̀ẹ́ sọ, ó yàtọ̀ sí ǹkan tí èmi ń sọ.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mi ò fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Ìyàwó mi tẹ́síì fún ní ẹ̀jẹ̀ gan-an, òǹgan Olóunjẹ kan òloun o je kan fà á sí ilà. Ẹ̀jẹ̀ jẹ́ ǹkan tó jẹ́ pé kó wúlò púpọ̀, ẹni tó bá sì ni tó pọ̀jù ń wúlò fún àwọn ènìyàn. Òògùn amọ̀dọ̀ a bá tà jẹ ẹni tó pọ̀n kí ó fẹ́ ṣíṣe lẹ́yìn ìtàn òtítọ́ tí wọ́n bá bọ̀ láti ká iná fàfà mi.

Ṣé o fẹ́ràn ìjókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Òò, èmi kò gùn ọkọ̀ òfurufú rí mo sì fẹ́ fẹ́ràn ìjókòó ní ilé fèrèsé Àwọn tó ń gun ọkọ̀ òfurufú àwọn ni wọ́n le dáhùn ìbéèrè yìí. Èmi, mí tẹ̀mi kò sí ohun tí mo fẹ́ dáhùn nínú ìbéèrè yìí torí pé kí ni? Èmi ò sí nínú àwọn tó ti gun ọkọ̀ òfurufú rí.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mo kẹ́yìn lọ ilé oúnjẹ ní ìsìn wọ́tí tóbi ọdún márùn-ún torí kin ni èmi ó jẹ ní ilé oúnjẹ. Máa dáná, àbí kí ìyàwó mi dáná, àbí kí n sì mú gààrí. Kí ló kan mi pẹ̀lú ilé oúnjẹ? Ilé oúnjẹ o kin ṣe ibi tí èèyàn ń lọ torí kin ni kí la fẹ́ lọ se nibẹ̀. Ó kan je pé àwọn èèyàn wọ́n fẹ́ran ka lo ọ̀rọ̀ ajẹjẹ. Àwọn èèyàn ò mo ohun tan fi dana, èèyàn ò mọ̀ boo ni wọ́n ṣe ṣeẹ́. Kó wo èèyàn yiò kan mo je ijekujẹ yo si lohun jeun.

Kí ni a máa ń jẹ ní ọ̀sán? Ńnkan tí mo máa ń jẹ ní ọ̀sán o pọ̀ púpọ̀, ó fi pé lórí ń tí won ba gbewá ni. Ìgbà mí à lé jẹ raisì, ìgbà mí à lé jókèlè, ìgbà mí à sì jẹ èso, kódà ìgbà mí gan à lé má jẹ nnkànkàn, ìgbà mí n sì mu gaari.

Ṣé ẹ̀yin máa ń fọ̀? Ṣé ẹ̀yin máa ń fọ̀? Ẹ̀yin máa ń fọ̀ o, ẹ̀yin máa ń ro irú tẹ ń sọ yìí. Nítorí pé kíni irú bóò le? Àmọnl ń gba mi tẹ ba kọ̀ báyìí, n ṣì wò wípé ó wa lé. Mi ò mọ irú irú lè ń sọ bíbẹ̀, ó yá ọ, òní àbí ò.

Kí ni o máa ń fún ọ ní ìtara ibi iṣẹ́? Kí ni o máa ń fún mi ní ìtara ibi iṣẹ́? Ohun ní àti rin láti ẹnu géètì lọ sí bí táàtì ṣíṣẹ́. Ó máa ń dun mí gidigan torí ó jẹ́ nǹkan tó nira tó sì jẹ́ ọ̀wààlá. Mo tọ̀ ọ́ bú bẹ́ẹ̀ ni ẹ́ fẹ́ ṣíṣe. Bá sì ṣẹ́ náà ni tí bí táà fi rí ṣẹ́ torí ìṣẹ̀lẹ̀ yìí ni ó fún iyàn wà hán.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Èmi kò ní ọkọ̀, tó bá yí pé mo ní ọkọ̀ ni, à ti r'epo ò nílé. Àmo mi ò lọ́kọ̀. Bó ṣe wa yen, ti n bá r'ówo ọkọ̀ lágbára olohun emi náà r'ọkọ̀, ọkọ̀ ń wù mí. Àmọ́ tẹ́lẹ̀ ọkọ̀ wù mí o, ní ìsinyìí lọ́kàn wù mí náà ò díẹ̀ díẹ̀ díẹ̀. Bí bá tó lọ́ mú a bà sílẹ̀, èmi náà ò lè.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Alhamdulillah, mo máa ń rìn ní àlàáfíà. Kí í ṣe nínú mímọ̀ ṣe mi. Inú iràn lọ́wọ́ lọwọ Ọlọhun naa ni K'Ọlọhun si sàánú wa kó túnbọ̀ mọ ran wa lọ́wọ́. Torí kéèyàn rìn ní àlàáfíà, o ní tó dáa jù. Tokan eeyan ò sí balẹ̀, èmi yín ò sí balẹ̀. Àmọn ẹni tí ò le rìn ní àlàáfíà, hmmm! Wàhálà ń bẹ fún wọn. Kọ́lohun sánú wa.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Tí mo bá fẹ́ gbowó lọ́wọ́ àwọn ènìyàn tán ṣọ́nà ni, a yí sì jú kí a máa gba káàṣì káàṣì lọ. Ẹni tí ó bá fẹ́ ṣe, ó ṣì ń dẹ̀ sínú ẹrọ tèmi. Ẹni tí ó bá fẹ́ fún àwọn ènìyàn, má sì ń ṣenfie sínú ẹrọ wọn, aye o le, awa la wó bá.

Irú ojú ọjọ́ wo ni o féràn jù? Irú ojú ọjọ́ wo ni o féràn jù? Bóyá ọ̀sán ni àbo òru ni ẹbí wo lọ féràn. Tán, mo féràn ọ̀sán torí ọ̀sán ni ńkalúkùn lojú ń rojú. Máṣe lójú lórójú sára, ẹbí náà sọ. Àlọ́ àwọn èrò bá ń báyẹn.